Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò loríṣiríṣi lórí tẹlifísàn. Àwọn ètò bí eré ọmọdé, ọrọ̀ ìgbéyàwó, ọrọ̀ ìdílé, bẹ́ẹ̀ ni mo sì máa ń wo àwọn ètò bíii ìròyìn náà láti fi mọ ohun tó n ṣẹlẹ̀ ní àgbáyé.

Phone mi jẹ́ ohun èlò pàtàkì kan fún iṣẹ́ mi nítorí pé ní gbogbo ìgbà ni mo máa ń lò ó. Àmọ́ ìyẹn kò túmọ̀ sí pé gbogbo ìgbà náà ni mo máa ń dun na, ṣùgbọ́n mo máa n lò ó ní gbogbo ìgbà láti fi ṣe ohun gbogbo nítorí pé iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ tó papọ̀ mọ́ phone mi ni.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára bí mo bá ń jẹun. Ìkannú nínú àwọn ìwà náà ni wípé bí mo bá ń jẹun, mi kò gbọdọ̀ sọ̀rọ̀. Ìkéje ni wípé bí mo bá ń jẹun, mo nílò láti jẹ́ ọmọlúwàbí láti jẹun ní ọ̀na tó tọ́. Kì í ṣe wípé kì ń jẹun ní wó bilíkì wó bíà.

Bi mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ni wípé a máa ń ṣiṣẹ́ pọ̀ ní ìfẹ́, a máa ń ṣiṣẹ́ pọ̀ ní ìwẹ́pọ̀. Nítorí wípé bí kò bá sí ìwẹ́pọ̀ láàrín wa, gbogbo tí a fẹ́ ṣe kò ní lọ, ètò tí a fẹ́ ṣe kò lọ. Fún ìdí yìí, láàrín ṣọ̀kan ìfẹ́ ni gbogbo aṣiṣẹ́ máa ń kálẹ̀ dé lórí.

Bẹ́ẹ̀ni, mo máa ń de ní àkókò nítorí pé ó ṣe pàtàkì fún ènìyàn láti máa de ní àkókò sí ibi iṣẹ́ tàbí ibi tí mọ́ bá pè ṣe nítorí pé eléyìí a máa jẹ́ kí èèyàn kò jole ọmọ oluwabi. A máa ń tètè dé sí ibi iṣẹ́ ní gbogbo ìgbà. Ó báyẹ́ kí n tètè dé sí ibi iṣẹ́ kí ń má ba à pẹ́ kí n de lè ní ọjọ́ ire.

Bẹ́ẹ̀ ni, kì í ṣe gbogbo oúnjẹ ni mo fẹ́ran. Àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé mo ní ìkóra sí, ṣùgbọ́n kì wá ṣe wípé gbogbo oúnjẹ náà ni mo ní ìkóra sí. Àwọn oúnjẹ tí mi kò fẹ́ran ni àwọn oúnjẹ kan kan. Àwọn oúnjẹ kan kan ni oúnjẹ tí wọ́n fi kọ́ mi láti ilé. Ó ṣe ṣe wà fún ni oúnjẹ náà kí n má lè jẹ́ kí n ní ìkóra sí.

Rárá o, kì í ṣe ojoojúmọ́ ni mo máa ń mu Ògùn. Ǹnkan tó lè mú mi mu Ògùn ni wípé bí mo bá rí pé mò ń ṣe ojoojọ́ tàbí ó fẹ́ rẹ mí díẹ̀, mo lè mu Ògùn láti fi jẹ́ kí ara mi kó yá gágá. Àmọ́ bí kò bá sí ohun tó ń ṣe mí, kò sí ìdí kankan fún mi láti sọ wípé mo fẹ́ mu Ògùn. Fún idí eyii, ki i ṣe gbogbo igbáa ni mo máa ń mu.

Bẹ́ẹ̀ni mo máa lọ sí ilé ìjọsìn nígbà tó bá ti di a ojọ́ Ìsinmi nítorí pé gẹ́gẹ́ bí ọmọ Onígbàgbọ́, a máa ń lọ sí ilé ìjọsìn lọ́jọ́ ìsinmi láti lọ fìyì fún Olúwa bó dá wa sí.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù nítorí àkókò ọyẹ́. Mo ní aṣọ òtútù tó jẹ́ pé mo máa ń wọ̀ láti fi bo ara mi kí òtútù má bàa múmí lára nígbà tí bá ṣe títí àkókò yìí. Mo máa ń lò ó láti fi má jẹ́ kí òtútù kó mú mí.

Ehn, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud. Ìdí tí mo dẹ̀ ṣe máa fi pamọ́ sórí cloud ni wípé bí fóònù mi bá sọnù, tàbí fóònù mi bá bàjẹ́, bí n bá ra fóònù mìíràn, màá le rí gbogbo ẹ̀ padà ní orí cloud. Mo sì ti ń ṣe eléyì láti ọdún tí mo ti ń lo fóònù.

Bẹ́ẹ̀ni mo máa ń mu awon ẹ̀rọ ìlera láti jẹ́ kí ara mi kò jí pepé, kí n má baà lè ṣe àìsàn. Bí gba kú gbá ti mo bá rí pé o fẹ́ rẹ mí di é, màá sì mú láti lè jẹ́ kí ìlera mi kò pẹ́, kí ara mi sì lè yá gágà ní àkókò.

Ohun tí mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀ ni mo lè máa gbọ́ orin tàbí kí n máa gbọ́ ìròyìn tó ń lọ ní àgbáyé. Nígbà tí mo bá dẹ̀rí wípé ìròyìn àgbáyé tó ń sọ kì ń ṣe ohun tó wù mí láti gbọ́, mo lè máa gbọ́ orin láti lè máa fi dá ara mi lára yá àti wípé láti lè máa jẹ́ kí ọkàn mi kó pàpọ̀ sí ohun tí mò ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí tó yàtọ̀ sí ìlú tí mò ń gbé. Kódà óṣù yìí ni mo ti rin ìrìn àjò lọ, tó sì jẹ́ wípé nígbà tí màá lọ, mo ní àwọn experience tí ó wà pa.

Bí tábìlì iṣẹ́ mi ṣe rí ni pé àwọn tábìlì tí èèyàn méjì àbí mẹ́ta máa ń lò papọ̀ ni, kì í ṣe èmi nìkan ni mò ń lò tábìlì tí mò fi ń ṣiṣẹ́ níbi iṣẹ́. Ààtó mẹ́ta sí mẹ́rin tí á n lò tábìlì kan. Nítorí ìdí èyí, mi kò ní tábìlì kan fúnra mi wípé tábìlì mi reẹ o tí mò ń fi ń ṣiṣẹ́

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe eré ìdárayá, bí mo bá sì fẹ́ ṣe eré ìdárayá, mo máa ń ṣe pẹ̀lú àwọn akẹgbẹ́ mi láti lè jẹ́ kí ó dùn, kí gbọngbon lé kan sí. Nítorí bí mo bá dà ṣe eré ìdárayá kì í dùn, èmi máa ń rí ṣókí ni. Àmọ́ bí mo bá ṣe pẹ̀lú àwọn akẹgbẹ́ mi, a lè wà níbẹ̀ títí láti aaro titi di irọlẹ tí kò sì ní su ẹnikẹ́ni.

Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ podcast. Àkókò tí mo ṣì máa ń gbọ́ podcast ni tí bá máa gbọ́ ní orí, ẹm, ayélujára torí ibi tí a ti le gbọ́ podcast náà ni iyen. Ẹ̀ẹ̀kan kan si ni mo máa ń gbọ́ kìí ṣe gbogbo ìgbà mo máa ń gbọ́ podcast. Nítorí èyí mi kò fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ àfi ẹ̀ẹ̀kan kan.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró dè nǹkan ni wípé màá ma fi ìgbá ẹ ṣe ohun mìíràn tí mo mọ̀ wípé ó ṣe pàtàkì fún mi láti ṣe ní àkókò náà. Bí n bá sì ti ń ṣe, màá tún máa fi ọkàn kan màá ma fi dúró dè ohun tí mò ń retí, tí mò ń dúró dè. Bí àkókò bá sì tó tí gẹ́gẹ́ ti ṣe gẹ́gẹ́, a jẹ́ wípé gbogbo ẹ́ ti rí ba ṣé fẹ́ kórí ni.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Bí ebi bá ń pa mí, mo lè wá ohun kan tí màá jẹ láti fi di inú mi mú. Ṣùgbọ́n iyen kò túmọ̀ sí pé bí bá ń wa ọkọ̀ pé màá jẹun rara, torí bí èèyàn bá ń jẹun tó sì ń wa ọkọ̀, ó lè fa ìjàmbá ọkọ̀. Nítorí ìdí èyí, mo máa ń gbìyànjú pé màá páàkì, màá sì jẹun kí n tó wọ̀

Bí mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́ ni wípé bí ènìyàn bá pè mí, mà á pícki ìpè mi nítorí wípé iṣẹ́ tí mò ń ṣe o jọ mọ́ iṣẹ́ tí àwọn èèyàn lè máa pè mí. No sì gbọ́dọ̀ máa píki kọlu wọn torí pé wọ́n lè ní nǹkan tó ṣe pàtàkì tí wọ́n fẹ́ sọ fún mi. Ṣùgbọ́n bí mo bá rí pé ipá kún mi díẹ̀, mo lè máa píki kọlu náà, ṣùgbọ́n mà á gbìyànjú láti pe ẹni náà padà bí mo bá ti ṣetán.

Mi kò fẹ́ràn láti máa jiyàn, nítorí pé mi kì í ṣe ọmọ Èkìtì. Bẹ́ẹ̀ni, a kò fi iyan kọ mi láti ilè, ṣùgbọ́n nígbà tó ṣe, nígbà tó dé àkókò kan, mo bẹ̀rẹ̀ síí jẹ díẹ̀ díẹ̀. Àmọ́ kì í ṣe ohun tí mo fẹ́ràn, tí mo lè sọ pé, "à, mo fẹ́ràn rẹ́ gidi gan." ṣùgbọ́n bí wọ́n bá fún mi, mo lè jẹ.

Dáadáa, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Àìmọye ìgbà tó jẹ́ wípé a kọ̀rùn wa láti rán ènìyàn lọ́wọ́, a sì bá ṣe iṣẹ́ rẹ̀. Kì ń ṣe gbogbo iṣẹ́ náà ni ó máa mọwọ́ wa. Àwọn iṣẹ́ mi wà tó jẹ pé wà á ṣe ní iṣẹ́ ọ̀fẹ́ ṣùgbọ́n ohun tó máa tẹ̀ eyin e jáde a jù bó ba fún o lówó no.

Ah! Bẹ́ẹ̀ni, ó dára láti má lo ẹ̀rọ ìgbésókè nitorí pé a máa mú kí iriǹ ẹ̀ni yá. Àwọn ibí tio yẹ kí eeyàn fẹsẹ̀ rìn. Pápàpá, o ti gbẹ́yàn díbẹ̀, o ti fi bí ẹ padà. Mo fẹ́ràn láti má lo, ṣùgbọ́n mi kì í lò ó ní gbogbo ìgbà nítorí pé a kì í lò ó ní ibi iṣẹ́ wa.

Rára bí i kò rìn pẹ̀lú ọkọ̀ ojú irin, àmọ́ àwọn ọ̀rẹ́ mi máa ń sọ fún mi wípé ó máa ń dára atí máa rìn pẹ̀lú ọkọ̀ ojú irin nítorí pé a máa mú kí èrè ya, owó rẹ ò sì wọn rárá, owó rẹ kò dání lára. Ṣùgbọ́n mò ń retí láì pẹ́ láì jìnnà, ṣùgbọ́n á lò láti ránsẹ́ èrè yẹn.

Bẹ́ẹ̀ni, mọ máa ń ka àwon àdéhùn dáadáa nítorí wípé ó ṣe pàtàkì láti ka àdehuní kí a tó bu ọwọ́ lu, kí a lè mọ ohun tí à ń bu ọwọ́ lu. Bí ènìyàn kò bá ka dáadáa, ó bá jẹ́ ohun tí ó lè kóba ni náà ni. Bí ènìyàn bá ti bu ọwọ́ lu, ó tán náà ni yẹn.